Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ìgbà tí à kọ́kọ́ ko dé ìlú Sango Ota. Ìgbà yẹn mo ṣì kéré, mo sì jẹ́ ẹnìkan tó fẹ́ràn kó máa, wá ìmọ̀ nípa ìlú àbí agbègbè tó bá ṣẹ̀ṣẹ̀ dé. So, èyí mumi ti mo fi bẹ̀rẹ̀ sí ni máa wo kiri tí mo wá ibi tí mi ò mọ̀ tí mo bẹ̀rẹ̀ sí máa rin. Kò pẹ́ tí ìgbà tí a fẹ́ máa padà lọ ní mo bá ríi pé gbogbo ojú ọ̀nà ló jọra wọn. Ibi tí, ǹkan tó tó wa jẹ́ kó tún burú jáì sì ni pé gbogbo ibi kíní yìí ni wọ́n gbé àwọn igi àgbálùmọ̀ sí. Àwọn igi àgbálùmọ̀ yìí wá jẹ́ kí tí n bá ti rìn láti ibi kan lọ sí ibòmíràn, máa tún já síbi tí mo ti kúrò. Máa ti rìn lọ sí, láti ibi kan lọ sí ibòmíràn, máa tú já síbi tí mo ti kúrò. Ó ti fẹ́ di, ó ti mọ lé ní bí wákàtí bí márùn-ún ko tó di pé mo wá rí ẹni tí ó mọ ọnà ile, ẹnì yi lo ṣẹ́ wá mú mi padà lọ sílé tí mò fi. Èyí jẹ́ ìṣẹ̀lẹ̀ ní ìgbà àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọnù ní ibi tí mi ò mọ̀.

Bí mo ṣe máa ń lo ọjọ́ ìsinmi mi, ó dá lórí irú nǹkan tí mo bá ṣe fún ọ̀sẹ̀ yẹn àti nǹkan tí mo bá ní láti ṣe ní ọjọ́ ìsinmi, bí àpẹẹrẹ, ìgbà mí ò wà tó je pé ní gbogbo ọ̀sẹ̀ láàárín ọ̀sẹ̀, nǹkan tí màmá ṣe níbí kí n máa kàwé, kí n máa ṣe ìdánwò oríṣiríṣi ní ilé-ìwé. Tó bá ti di bírú ọjọ́ ìsinmi rúru ọ̀sẹ̀ yẹn, mo máa ń sùn ní fún gbogbo ìgbà. But tó bá jẹ́ wípé bí írú ọ̀sẹ̀ yẹn náà mo tun wa ní bí nǹkan tí mo máa ṣe bí iṣẹ́ àmúrelé tí ìkannú àwọn olùkọ́ wa tọ́ fún wa pé ka lọ ṣe. Ó tún mọ̀ sí pé kò sí ìsinmi fún mi lọ́sẹ̀ yẹn niyẹ̀n, mo dẹ̀ need láti kọ gbogbo, gbogbo iṣẹ́ àmúrelé tí wọ́n ti fún mi kí n di ríi dájú wipé mo parí ẹ̀ kí ó tó di wipé ọ̀sẹ̀ tó ń tẹ̀lé máa dé.

Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ kan tí ó ṣe pàtàkì jù lọ ní ọjọ́ ní àṣà Yoruba, torí òun ni ọjọ́ tí a bí ọmọ sáyé tí a sì máa sọ ní orúkọ tó máa jẹ́ fún gbogbo ilé-ayé ẹ. Àbí tọ́mọ òun bá wá yí ọkàn padà n pé òun ò fẹ́ràn orúkọ tán fún òun o pé òun ò fẹ́ lọ gba ilé ẹjọ́ láti dá orúkọ rẹ̀ padà. So ní ilẹ̀ Yorùbá, a mú ọjọ́ yìí ní ọjọ́ tó ṣe kókó gidi gan, tó sì ṣe pàtàkì fún ìgbésí ayé. Torí nǹkan kan wà nu àṣà Yorùbá tan tan máa ń sọ i pé "ilé là ń wòó ká tó so ọmọ lórúkọ." So orúkọ ta máa sọ ọmọ, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì nílé ayé ọmọ yẹn. Ọ. Ọjọ́ ìbí rẹ̀ ni ọjọ́ ta máa sọ ọmọ lórúkọ. So ọjọ́ yìí ṣe pàtàkì gan. Tí ó bá ti di, tó bá, ọjọ́ tó bá ti bí ọmọ, ọjọ́ kẹjọ lẹ́yìn ọjọ́ tó bá bí ọmọ yìí ni a máa ń ṣe ọjọ́ ìbí ẹ̀, tí a sì ṣe ayẹyẹ tí a ń fà á, tí àwọn òbí ẹ̀ máa dáná fún àwọn tan ba bá wọn jó, tí wọ́n bá wọn yọ̀ lórí ọmọ tuntun tó bí nínú ilé wọn. Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì, ó sì ṣe pàtàkì gidigidi ni tí kò ṣe nǹkan tí a fi ń ṣeré ní ilẹ̀ Yorùbá.

Láti kékeré mi ni mo ti jẹ́ ẹnìkan tó fẹ́ràn ìràwọ̀, tí mo sì máa ń fi ọpọlọ mi ronú bí àwọn nǹkan tó wà nínú ìràwọ̀ ṣe máa rí. Ìràwọ̀ jẹ́ nǹkan kan tí ó jẹ́ ó dàbí nǹkan tí ọwọ́ àwọn ọmọ ẹ̀dá lè tó. Nkan ti ọwọ èyán o ba si ti to èyán má n fi tọkàntọkàn ni ọnà kàn ti ole láti sàlàyé èyán máa n fi tọkàntọkàn fẹ́ràn ẹ̀. Ó dàbí nǹkan tó wà ní òkè fiofio tí iyan rí tí ó wù yàn, bọ́ ó le láti tò fún ọwọ èèyàn láti tò. To mo fẹ́ràn ìràwọ̀ mo fẹ́ràn ìràwọ̀ dáadáa.

Mo jẹ ẹnìkan tí ọrùn máa n tètè ro, tí riro ọrùn yẹn tó sì máa ń dá mi láàmú gidi gan gidi gan sì ni. Mo kì n fi bẹ́ẹ̀ lo ìrọrí. Mo jẹ ẹnìkan tó fẹ́ràn ìrọrí. Ìrọrí ò n ṣe ǹkan tó bá mi lára mú torí tí n bàá lo, kò ní pẹ̀lú ko ni jína, ni ọrùn máa fi bẹ́rẹ̀ sini màá ro mi so kò ṣe ǹkan tí mo fẹ́ràn láti máa lo. Ṣùgbọ́n àwọn àsìkò kọ̀ọ̀kan mí wà tó jẹ pé mo, mo máa n fẹ́ lò tórí igbá bí àsìkò òjò nígbà mi tí gbogbo ǹkan bá ń tutù, àgàgà tí ìrọrí bá ń tutù, mo máa ń gbé orí lé torí tútù tọdọ ti ẹ máa ń yàtọ̀ sí ti orí ìbùsùn gangan. So, èyí ni mo maa n fi lo ni ẹkọ̀ọ̀kan. Ṣùgbọ́n tí n bá fẹ́ lò yẹn, mo kì n lò ju ẹyọkan lọ, ẹyọ kan ṣoṣọ. So mo n lò jú ìrọrí ẹyọkan lọ. Tó bá ti ń jù bẹ́ẹ̀ yẹn lọ, ọrùn rírọ àti lílọ rí dókítà ló kàn bẹ́ẹ̀ yẹn.

Gbígbẹ́ igi jẹ́ ǹkan tó pamọ́ sí àwọn tó máa ń ṣe igi bí i àwọn tó máa ń ṣe òhun tí wọ́n máa ń kọ́ ibùsùn àbí kíni ìjókòó. Àwọn ni wọ́n sábà máa ń kọ́ kíni gbígbẹ́ igi tí wọ́n sì máa ń fi ṣe oríṣiríṣi ǹkan. Àwọn ẹlòmíràn fi máa ń ṣe òhun ǹkan tí Yorùbá máa ń pè ní òhun igi. Igi jẹ́ ǹkan tí àwọn bí i babaláwo máa ń lò, tí wọ́n máa ń fi so àwọn èèyàn pọ̀. Oríṣiríṣi ǹkan ni wọ́n máa ń fi igi ṣe. Àwọn mìíràn máa ń fi ṣe ká, àwọn mìíràn sì máa ń fi ṣe ǹkan rere bíi kọ́jọsọ ọkùnrin àti obìnrin papọ̀ kí wọ́n má ba à lè máa fira wọn le. Àwọn mìíràn sì máa ń pe orí èèyàn sínú ẹ. Nínú gbogbo àwọn ǹkan bẹ́ẹ̀ náà, òhun ǹkan tí Yorùbá mọ̀ sí superstition. O un ni àwọn unkan wọ̀nyí, ṣùgbọ́n lopolopo ìgbà, oje u n kan to se pàtàkì ni asa yorùbá. Lára àṣà ni kò sí inú àṣà tí kò sí tí kò dànbẹ́. So, àwọn tó máa ń gbígbẹ́ igi ó súmọ́ àwọn eléwe ọmọ Yorùbá máa ń pè wọ́n ní olewe ọmọ. Àwọn ló ma sábà máa ń lò gbígbẹ́ igi jù. Tí wọ́n bá ti gé igi ńlá kan, wọ́n máa mú igi, wọ́n máa bẹ̀rẹ̀ sí máa gbe ẹ sí àwòrán ǹkan tó bá fẹ́, tí ó máa fi mú ǹkan tó fẹ́ jáde.